Mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Ìdí pàtàkì tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé ó máa ń jẹ́ kí iṣẹ́ kó wà ní ara mi dáadáa. Nígbà tí mo máa ń rí àwọn iṣẹ́ tó pọ̀ láti ṣe, mo máa ń nífẹ̀ẹ́ sí i gidi gan. Nígbà tí ó bá dàbí ẹni pé ó ń rẹ́ mí, mo máa ń nífẹ̀ẹ́ síi láti máa jẹ gọ́ọ̀mù dáadáa nítorí pé ó máa ń fún mi ní agbára yàtọ̀ láti lè ṣe iṣẹ́ èyí tí ó bá wà fún mi láti ṣe. Kò njẹ́ kó rẹ̀ mi. Mo máa ń fẹ́ràn rẹ̀ gan, ṣùgbọ́n àwọn gọ́ọ̀mù ṣe ẹ mọ pé ó pé oríṣiríṣi. Àwọn gọ́ọ̀mù tí ó ní, ohun tí a ń pè ní ṣúgà yìí mi ò kí ń jẹ ẹ́. Àwọn tó máa ń dùn mènìmènì mi ò kí ń jẹ ẹ́. Àwọn tí ò kí ń dùn mènìmènì yẹn ni mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ẹ́.